Ìmọ́tótó ilé dára lọ́pọ̀lọpọ̀. Ìmọ́tótó ló sì le ṣẹ́gun gbogbo àjàkálẹ̀ ààrùn gbogbo. Ó sì ṣe pàtàkì kí èèyàn má ṣe ìmọ́tótó ilé àti àyíká. Tí èmi bá ti jí ní òwúrọ̀, tí mo ti lo bí ìṣẹ́jú méló kan tí mo ti gbàdúrà, tí mo sì ti ka Bíbélì mi, ohun tó kàn ni wípé kí n sáré ṣàtúnṣe gbogbo inú ilé, kí n ṣe ìmọ́tótó àyíká kó tó di wípé mo máa lọ sí ibi iṣẹ́. Nígbà mìíràn, bó ti lè jẹ́ wípé mo máa ń kánjú, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo sì máa ṣe ìmọ́tótó níwọ̀nba tó yẹ kí n ṣe kí n tó kúrò ní ilé. Páapa jùlọ tí ó bá jẹ́ wípé èmi nìkan ni mo wà nínú ilé, bóyá ìyàwó mi ti rìn ìrìnàjò, kò sí ní ilé, àwọn ọmọ wa de sì kéré, wọn ò tí lè mọ gbogbo báa ṣé ń ṣe àtúnṣe tàbí ṣe ìmọ́tótó dáradára bí ó ti yẹ kí wọ́n ṣe, èmi náà ò kí ń fi ọ̀rọ̀ ìmọ́tótó, mi ò kí ń fi falẹ̀. Gbogbo àwọn gọ́tà tó dọ̀tí pátápátá, gbogbo ẹ̀, la máa rí wípé a wọ́ a kó gbogbo ìdọ̀tí yẹn jáde. A wá sí ibìkan, ibi tí ó ti máa gbẹ kí a lè sun gbogbo ẹ̀ ní iná. Nítorí tí àyíká bá dọ̀tí, ó máa ń fa àjàkálẹ̀-ààrùn. Àwọn yànmùyánmú àti ẹ̀fọn àti oríṣiríṣi àwọn nkan mìíràn máa pọ̀ ní àdúgbò tí ó sì máa máa fa àjàkálẹ̀-ààrùn. Ìmọ́tótó ṣe pàtàkì. Èmi ò kí ń fi ọ̀rọ̀ ìmọ́tótó falẹ̀ rárá, mi ò sì kí fi n ṣe eré. Èmi máa ń mú ìmọ́tótó àyíká mi, mo maá ń mu lókukundùn. Lòwúrọ̀, ní gbogbo ìgbà, mo má ń ṣe ìmọ́tótó inú ilé, níwọ̀nba tó bá wá tún wá di ọjọ́ ẹtì tí mi kò lọ sí ibi iṣẹ́, tí àkókò wà dáradára, màá wacfi àkókò yẹn, màá fi gbá gbogbo ibi tó yẹ kí n gbá, màá ṣe àtúnṣe, màá ṣe ìmọ́tótó. Ìmọ́tótó kì n ṣe ohun tí èèyàn ń ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tó máa ka wọ́ kúrò nínú rẹ̀. Ó jẹ́ ohun tí èèyàn ń ṣe ní gbogbo ìgbà àti lóòrèkóòrè. Èmi ò kí ń fi ọ̀rọ̀ ìmọ́tótó ṣeré rárá.

Ó ti máa tó nǹkan bí oṣù márùn-ún sí mẹ́fà sẹ́yìn báyìí tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ náà ń mì mí lọ́pọ̀lọpọ̀, ó mú mi ṣọkùn, òmìjé bọ́ lójú mi. Ohun tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí iṣẹ́ bọ́ lọ́wọ́ mi nìkan bí ọdún mẹ́fà sẹ́yìn, tí mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan kan lórí ẹ̀rọ ayára bí àṣá, wípé kí èmi náà tiẹ̀ tún le fi lowó lọ́wọ́ nígbà tí mí ti rí iṣẹ́ mi tí mo fẹ́ ṣe. Àti ìgbà náà ni mo ti ka'ra bọ kò jọ bí ṣo ogundogòjì. Wọn tún wá sọ fún wa wípé ta bá, mo bá ṣe n se itoju owó tàbí tí a bá pa gbogbo àwọn òfin yẹn mọ́, a ò ní máa pàdánù owó wa. Mo gbìyànjú ẹ̀, gbogbo owó tí mo kó jọ tí wọ́n fún mi lẹ́nu iṣẹ́ tí wọ́n ti dá mi dúró, gbogbo ẹ̀ ni mo gbìyànjú ẹ̀ mo fi ṣe. Ṣùgbọ́n pàbọ́ náà ni gbogbo ẹ̀ jásí. Ṣùgbọ́n nǹkan bí oṣù mẹ́fà yẹn tí ọ̀rọ̀ yẹn wá tí mo tún wá, tẹ́nìkan sọ fún mi pé òun ṣì máa ń rówó ní díẹ̀. Kí èmi náà tún gbìyànjú ẹ̀, tèmi náà wá gbìyànjú ẹ̀. Gbogbo owó tó yẹ kí n fi san owó ilé ìwé mi nígbà náà, nǹkan bí oṣù mẹ́fà yẹn mo bá tún kò lè lórí. Lárìn bí ọjọ́ mélòó kan bí gbogbo owó ṣe tún dé, bó ṣe tún pòórá ni. Àh! Elé yìí tún mú mi, ó mú ọkàn mi bàjẹ́, mo ṣọkùn kíkorò, inú mi ò dùn rárá. Nítorí pé ó fẹ́lẹ̀, ó fẹ́rẹ̀ jẹ́ wípé láti ìgbà tí mo ti ń ṣe kiní náà ló ti máa ń mú ìbànújẹ́ wá. Gbogbo èrè tí mo lè ní mo rí kò tíì tó gbogbo ojú owó tí mo fi ń ṣe. Ó sì máa ń mú inú mi bàjẹ́ lọ́pọ̀lọpọ̀. Ní ìgbà náà ni mo ṣọkùn. Àwọn èyí tí mo tii ń ti pàdánù tẹ́lẹ̀ kò mú mi ṣọkùn. Ṣùgbọ́n elé yìí, o wá mú mi ṣọkùn, inú mi ò dùn rárá, inú mi ń bàjẹ́. Bo ti lè jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ mi na máa n wà tó máa ń mú inú mi bàjẹ́ ṣùgbọ́n mi ò kí ń ṣọkùn. Òmíjé ò kí ń jámọ̀ lójú mi. Ṣùgbọ́n tí eléyi owó yẹn dùn mi nítorí ohun tí mo fẹ́ fi ṣe mi ò tí è le tètè sọ fún ìyàwó mi wípé, àh! Owó báyìí tí mo ní mo fẹ́ fi ṣe nǹkan báyìí, ó tun máa tún ti bá nǹkan báyìí lọ. Inú ẹ ò ní dùn torí ó ti sọ fún mi wípé kí n má ṣe mọ́. Èmi náà dẹ́ ti ṣèlérí fún pé mi ò ní ṣe mọ́. Mo tún wá lọ ṣe ní kọ̀rọ̀. Elé yìí ló mú mi bá inujẹ́ lọ́pọ̀lọpọ̀. Inú mi ò ṣe dùn rárá. Ohun tó mú mi ṣọkùn nìyẹn. Nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, ajínikútukùtù ènìyàn ni mo jẹ́. Tí ènìyàn o bá jí ní kúkútù òwúrọ̀, ó máa nira fún irú ènìyàn bẹ́ẹ̀ láti ṣe ohun gbogbo tí ó yẹ kó ṣẹ ní ọjọ́ yẹn. Ohun tí mo ṣàkíyèsí ni wípé tí ènìyàn bá jí ní kúkútù, iṣẹ́ tó bá ṣe láti òwúrọ̀ yẹn ní kúkútù títí di agogo mẹ́sàn án àbá agogo mẹ́wàá, lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń pọ̀ ju èyí tí ó ṣe lẹ́yìn ìgbà tí òòrùn bá ti ta títí di ìgbà tí ọjọ́ yóò fi rọ̀. Jíjí ní kúkútù ó ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Àwọn bàbá wa láyé ọjọ́un tí wọ́n bá fẹ́ lọ sí oko, ní kúkútù ni wọ́n yóò ti jí tí wọ́n á ti wà nínú oko láti bí agogo mẹ́fà wọ́n ti wà nínú oko. Tí wọ́n ma fi iṣẹ́ tí wọ́n bá ṣe láti ago mẹ́fà di ago mẹ́wàá, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí tó kù tán máa ṣe ní ọjọ́ yẹn kò kí tó èyí tí wọ́n ṣe ní òwúrọ̀. Àǹfààní pọ̀ nínú kí èèyàn máa jí ní kúkútù òwúrọ̀. Yàtọ̀ sí wípé ọ̀làjú tí ẹ ti dé ibi tí àwọn ènìyàn tí ń ṣiṣẹ́ ó jìnnà sí ilé débi wípé wọ́n gbọ́dọ̀ tètè jí kí wọ́n le dé ibi iṣẹ́. Àwọn tí ò lọ ibi kankan tí wọ́n wà ní ilé tí wọ́n bá jí ní kúkútù tó jẹ́ wípé iṣẹ́ ilé náà ni wọ́n fẹ́ ṣe tàbí àdúgbò ni wọ́n ti ń ṣe iṣẹ́ tí wọ́n bá ti jí ní kúkútù ohun tí wọ́n fẹ́ ṣe wọ́n á ti mọ̀, wọ́n á ti ṣètò ẹ̀. Àwọn nǹkan tí wọ́n bá là ká lẹ̀ pẹ́ wọ́n yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ kó tó di agogo mẹ́wàá wọ́n ti ṣe. Nítorí pé wọ́n ti jí ní kúkútù, wọ́n ti pèsé ara wọn sílẹ̀, wọ́n ti ṣe àyẹ̀wò ohun tí wọ́n fẹ́ ṣe, wọ́n ti mọ ohun tí wọ́n fẹ́ ṣe, wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ. Ṣùgbọ́n ẹni tó bá kàn tí ẹ jí ní nǹkan bí i ago mẹ́sàn àbí ago mẹ́wàá tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti lọ ibi iṣẹ́, akọ̀tí kọ́kọ́ máa wọ pé ibo ni ohun ti fẹ́ bẹ̀rẹ̀ àti irúfẹ́ nǹkan bẹ́ẹ̀. Èmi o, ajínikútukùtù ènìyàn ni mo jẹ́. Mo sì fẹ́ kí-- ó sì dára kí ènìyàn máa jí ní kúkútù.

Ìpàdé lọ́sẹ̀ ọ̀sẹ̀ ní ibi iṣẹ́ kìí ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kankan tí a bá ní iṣẹ́ tí a fẹ́ ṣe tàbí tí a bá ń gbaradì fún ìpàgọ́, níru àwọn àkókò báyìí ni a máa ń ṣe ìpàdé lémọ́lémọ́. Ṣùgbọ́n lẹ́yìn ìgbáradì fún ìpàgọ́, a kìí sábà ní ìpàdé. Ohun tí ìpàdé náà sì máa ń dárí lórí kò ju gbogbo bí a ó ṣe ṣètò iṣẹ́ tí a fẹ́ ṣe, tí ohun gbogbo yóò sì lọ dáradára tí ò ní sí gbọ́mi-sí-omi-ò-tó, tí ohunkóhun ò sì ní falẹ̀. Lọ́sẹ̀ láàrín ọ̀sẹ̀ tí ò bá sí ìmúra sílẹ̀ fún ìpàgọ́, a lè máa ní ju ìpàdé ẹ̀ẹ̀kan ṣoṣo lọ. Ṣùgbọ́n nígbà mìíràn máa ń wà, gbogbo àwọn tí a gbà sí ẹnu iṣẹ́ tí wọ́n sì ń bá wa ṣiṣẹ́ fún ìgbà díẹ̀, a máa ń ṣe ìpàdé pẹ̀lú wọn ní òwúrọ̀ kí a tó pín wọn sí ẹnu iṣẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé èmi kì í sábà darapọ̀ mọ́ ìpàdé yìí, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan èmi náà máa ń darapọ̀ mọ́ ìpàdé yì. Ìpàdé èléyì ojoojúmọ́ la máa ń ṣe yẹn, ṣùgbọ́n èmi kì í sábà darapọ̀ mọ́. Ṣùgbọ́n ìpàdé tí ó kan emí gbọ̀ngbọ̀n tí mo máa ń darapọ̀ mọ́ kò ń ju ìpàdé fún ìgbáradì fún ìpàgọ́ gbogbogbò. Ẹ̀ẹ̀kọ̀kan sì ni a máa ń ṣe ìpàdé láàrín ọ̀sẹ̀ tí ò bá sí ìpàgọ́ gbogbogbò. Ṣùgbọ́n tí ìpàgọ́ gbogbogbò bá wà, ó lè tó bí ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta tí a máa ń ṣe ìpàdé tí èmi náà sì máa ń wà nínú ìpàdé náà.

Àkópọ̀ fún ìrìnàjò ó ṣeun, ó jẹ́ pàtàkì nítorí wípé tí ohun gbogbo tí mo nílò fún ìrìnàjò yẹn tí mo bá gbàgbé ohunkóhun, mo máa ná owó láti lè rí nǹkan yẹn rà. Mo dẹ̀lẹ̀ má ri èyí tí ó máa tẹ́ mi lọ́run rà tí mo bá ti wà ní ìrìnàjò. Nítorí náà mo máa ń farabalẹ̀ ṣe àkópọ̀ fún ìrìnàjò mi láti ohun tí mo máa fi fọyín àti ọṣẹ ìfọyín àti ọṣẹ ìwẹ̀ àti ohun gbogbo tí mo máa nílò. Tí màá rí pé ìrìnàjò tó máa gbà mí fún bíi ọjọ́ mẹ́rin tàbí márùn-ún ni, mo lè mú ìpara aṣọ mẹ́rin tàbí márùn-ún dání. Àwọn aṣọ tí mo bá sì máa mu maa sì jẹ́, màá sì rí dájú wípé àwọn aṣọ tí ó rọrùn láti tètè fọ tó sì máa tètè gbẹ níbi tí mo bá sa sí. Àkópọ̀ fún ìrìnàjò ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì fún mi nítorí pé mi ò kín fẹ́ láti máa ná owó tí n kò ní ìmọ̀ láti ná tàbí owó tí n kò fi sínú àkọsílẹ̀ pé mo fẹ́ ná. Owó pàjáwìrì mi ò fẹ́ràn rẹ̀ rárá. Nítorí náà ni mo ṣé máa ń farabalẹ̀ kó ẹrù mi tó ẹrù mi dáadáa tí mo sì máa kó gbogbo ohun tí ó yẹ kí n kó tí màá sì di gbogbo rẹ̀ sínú ẹrù mi tí màá sì rí wípé mi ò gbàgbé ohunkóhun kí ó má bá fa ìnáwó pàjáwìrì fún mi tí mo bá ti wà ní ìrìnàjò. Àkópọ̀ fún ìrìnàjò ó ṣe pàtàkì. Ẹnikẹ́ni tó bá mọ wípé iṣẹ́ ohún jẹ mọ́ ọ, iṣẹ́ ká máa rin ìrìnàjò, gbogbo àwọn kò ṣe máàní tí ó yẹ kí ó mú dání ni ó yẹ kó má mú dání. Gbogbo àwọn kò ṣe máàní, èmi náà máa mú dání. Títí kan, bàtà ìwẹ̀ àti bàtà ìgbatẹ́gùn gbogbo rẹ̀ ni mo máa dì mọ́ ẹrù. Ó sì ṣe pàtàkì kí èèyàn maa mú gbogbo àwọn nǹkan wọ̀nyí dání torí àwọn nǹkan wọ̀nyí ìgbà mìíràn ó máa nira fún mi láti ya wọ́n lò lọ́wọ́ ẹlòmíràn. Nítorí náà mo ṣé máa ń rí wípé ohun gbogbo tí mo bá mọ̀ kí mo máa nílò fún ìrìnàjò, màá ti kó gbogbo ẹ pọ̀ sínú ẹrù mi.

Rárá o. Láàkọ́kọ́ ọmọkùnrin ni mo jẹ́. Mi ò kẹ́dùn ká máa ṣẹ̀ṣọ́ tàbí ká máa kó ohun ẹ̀ṣọ́ ká máa pamọ́ra. Mi ò kẹ́dùn ẹ̀ rárá. Gẹ́gẹ́bí ọmọkùnrin, èmi ò tilẹ̀ fẹ́ràn kí n máa kó ṣẹkẹ́ṣẹkẹ̀ tàbí gbogbo ìlẹ̀kẹ̀ àbí àwọn nǹkan mìíràn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń ṣe ẹ̀ṣọ́ lónìí láti máa fi sí ara. Bio ti lè jẹ́ wípé fífi ohun ẹ̀ṣọ́, pi pa ohun ẹ̀ṣọ́ mọ́ra kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrín ọkùnrin. Ṣùgbọ́n mo mọ àwọn ọkùnrin mìíràn tó jẹ́ wípé wọ́n máa ń pa ohun ẹ̀ṣọ́ sára fún àpẹẹrẹ ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́, ìlẹ̀kẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayé tíe tì wá da aye olàjú dé bí wípé àwọn ọkùnrin tó tun jẹ́ ọkùnrin, wọ́n máa ń fi ohun ẹ̀ṣọ́ sí etí, ẹlòmí lè fi sí imú, ẹlòmí lè fi sí orí ètè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èmi ò fi mọ́ra, èmi ò fi kọ́ra, kò sì mọ̀ mí lára láti máa pa ohun ọ̀ṣọ́ sára. Lẹ́yìn tí mo bá ti wọ aṣọ tí mo sì rí wípé mo wà ní ìmọ́tótó, ó ti parí. Ohun ọ̀ṣọ́, bóyá àwọn olóòórùn dídùn ká tẹ ohun olóòórùn dídùn sára, ká rá lè máa ta sánsán tàbí kó máa já fíkán. Báwo nǹkan wọ̀nyí kò mọ̀ mí lára, èmi ò sì fi ìgbà kan gbádùn rẹ̀ rárá. Nítorí náà mi ò kí ń pa ohun ẹ̀ṣọ́ sára bíi ìlẹ̀kẹ̀ àbí ìlẹ̀kẹ̀ ọrùn tàbí tọ́wọ́ àbí tẹsẹ̀ àti ohun ẹ̀ṣọ́ tó wun ko lè jẹ́ tí ó gbajúgbajà láyé òde òní, èmi ò kí ń pa mọ́ra rárá.

Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìfura lọ̀gún àgbà. Nígbà tí mo bá ti ṣàkiéṣí wípé, á, ǹkan ò lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Ọya láyìíká mi ni, àbí àdúgbò ni, àbí lágbègbè ni, níbi iṣẹ́ ni. Ó lè jẹ́ ibikíbi tí ń bàá ti rí wípé, á, ǹkan ò lọ bó ṣe yẹ kí ǹ lọ, ara fun mí. Àbí mo kan tí ẹ rí wípé àwọn ìrìnsẹ̀ àbí àwọn ìṣọwọ́ rí ǹkan kan ṣàjèjì tí ò yẹ kó rí bó ṣe yẹ kó rí, mo máa fàá sẹ́yìn díẹ̀. Nígbà náà mo máa ń fàá. Nígbà mìíràn dẹ wà tí jẹ́ wípé bóyá mo ti lè ní bí ìgbà rá ń pẹ́ tàbí ara mi ò le dára dára bóyá mo jí lówurọ̀. Mo rí wípé, á, ara mi ò gbe fúkẹ. Ní irú àwọn àsìkò bẹ́ẹ̀ mo lè máa fàá, mo lè máa lọ́ra láti ṣe àwọn nǹkan tí ó yẹ kí ń ṣe lọ́jọ́ yẹn. Tí màá sì ti ṣàwárí wípé, ó dá bi pé mo fẹ́ ní ibà díẹ̀ ó, kíá mo ti wọ ògùn bà tàbí kí ń kí àgbo tí màá lò tí ara mi á fi lè ya yágíyágí. Ṣùgbọ́n tí ara mi ò bá ṣe iná ni mo máa ń fàá tàbí nígbà mìíràn tí mo bá rí wípé àwọn nǹkan tí ó wà láyìíká mi ó ṣàjèjì, ǹkan ò lọ bó ṣe yẹ kó lọ. Máa rọra fàá sẹ́yìn díẹ̀, màá ṣàkíyèsí àdúgbò mi, màá ṣàkíyèsí àgbègbè mi, màá wo bí nǹkan ṣe ń lọ.

Ṣíṣe àyẹ̀wò ìméèlì o ṣe pàtàkì. Ó máa ń tó bí ẹẹ́mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ lójúmọ́ kan ṣoṣo tí mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi. Idí sí ni wípé àwọn èsì àbájáde àwọn ìpàdé ta a ṣe bóyá ní ibi iṣẹ́ orí ìméèlì mi ni wón máa fi ṣọwọ́ sí. Tàbí nígbà mìíràn bóyá mo ti è lọ ṣe ìfọ̀rọ̀ lẹ́nu wanu wò lórí ìṣe mìíràn ní ìta. Èsì àbájáde ìfọ̀rọ̀ ẹnu lẹ́nu wò yẹn orí ìméèlì mi, ìfọ̀rọ̀ wá ẹni lẹ́nu wò orí ìméèlì mi ni wón máa fi ṣọwọ́ sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ wípé orí ìméèlì mi ni mo ti máa kọ́kọ́ rí àwọn èsì yẹn láti lè mọ ìgbésẹ̀ tó yẹ kí n gbé. Tí n o bá ṣe àyẹ̀wò ìméèlì mi ó máa nira fún mi láti lè ṣe iṣẹ́ tó kún ojú òṣùwọ̀n ní ibi iṣẹ́ torí wípé wón ti, àwọn ọ̀gá tajọ́ iṣẹ́, wón ti ni lọ́kàn wípé kí olúkúlùkù máa ṣàyẹ̀wò ìméèlì rẹ̀ lóòrèkóòrè àti ní gbogbo ìgbà. Kí tí ẹ n ṣẹ̀ ọ̀rọ̀ wípé bóyá mo ṣẹ̀ṣẹ̀ dé ibi iṣẹ́ kí n ṣàyẹ̀wò ìméèlì mi, ó tún ti parí fún ọjọ́ ènìyàn, rárá o kò rí bẹ́ẹ̀. Bí iṣẹ́ ṣe ń lọ orí ìméèlì mi ni wón máa maa fi ṣọwọ́ sí. Gbogbo èsì tí mi ní bá fẹ́ fẹ̀sì orí ìméèlì mi ni mo ti máa tẹ àtẹ̀jíṣẹ́ tí màá fi dáhùn gbogbo èsì tí ó bá yẹ kí n dáhùn ní ẹnu iṣẹ́ tí mò ń ṣe. Ṣíṣe àyẹ̀wò ìméèlì emi ri gẹ́gẹ́ bí ara iṣẹ́ ó sì ṣe pàtàkì kí olúkúlùkù máa ṣe àyẹ̀wò ìméèlì rẹ̀ kí àwọn èsì tí ó bá yẹ kó rí ní àsìkò kí ó le rí i. Torí àwọn ìgbésẹ̀ kan wà tó yẹ kí èèyàn gbé nípasẹ̀ àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n ti fi ránṣẹ́ sí orí ìméèlì. Tí èèyàn o bá sì tètè gbé àwọn ìgbésẹ̀ náà, ǹkan lè bàjẹ́, ǹkan lè mẹ̀ ẹ́, ó ti lè fa kí iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹlòmíràn. Nítorí pé wọ́n á rí i pé a fi àtẹ̀jíṣẹ́ kan ránṣẹ́ sí ìméèlì rẹ̀, ó ò wò ó, ó ò gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé lásìkò, iṣẹ́ lè bọ́ lọ́wọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Ó ṣe pàtàkì ara iṣẹ́ ni kí èèyàn máa ṣe àyẹ̀wò ìméèlì rẹ̀ ní gbogbo ìgbà àti lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, dé ìpele kan tàbí mo lè sọ wípé dé ìpele tó dójuàmì, mo ní òye bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Èrèdí sí ní wípé níbi tí mo ti kọ́kọ́ ṣe iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ló wà ní ibẹ̀. Nítorí náà, àwọn ènìyàn wọn kò lè ṣe, wọ́n má farapa. Tí ifarapa bá sì ti wáyé, àwọn tí a, ẹni tí ó wà ní tòsí tẹ́ n jọ ṣe iṣẹ́, kó tó di wípé wọ́n gbé irú ẹni fẹ́ bẹ́ẹ̀ lọ sí ilé ìwòsàn tàbí ibi tí yóò ti gba ìtọ́jú. Tí ẹ̀jẹ̀ ń tú jáde, àwọn ǹnkan kan wà tí ènìyàn gbọ́dọ̀ sáré ṣe. Èyí ni wọ́n ń pè ní ìrànwọ́ àkọ́kọ́. Botile jẹ́ wípé kì í ṣe gbogbo ènìyàn ni wọ́n máa ń fi sí ẹgbẹ́ àwọn tó ń ṣe ìrànwọ́ àkọ́kọ́. Nígbà náà lọ̀ún, èmi náà mi ò sí lára àwọn tí ó wà nínú ẹgbẹ́ ìrànwọ́ àkọ́kọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo òṣìṣẹ́ ni wọ́n paláṣẹ pé wọ́n gbọ́dọ̀ ní òye tàbí ìmọ̀ bí a ṣè lè ṣe ìrànwọ́ àkọ́kọ́. Ó sì ṣe pàtàkì, pàápàá jùlọ, tí farapa bá wà, tí ẹni tí ó ṣe farapa tí ò lè ran ara rẹ̀ lọ́wọ́, àwọn tí wọ́n jọ wà, tí wọ́n jọ ń ṣe iṣẹ́ ni à ń retí tàbí ní ibi iṣẹ́ yẹn ń retí pé kí wọ́n tètè dìde. Kí ó tó di wípé wọ́n ti ẹ gbé lọ sí ilé ìwòsàn tàbí ibi tí yóò ti gba ìtọ́jú, kí wọ́n tètè ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún-- àkọ́kọ́, kí ẹ̀jẹ̀ tí ó ń tú jáde kí ó mọ bí ó ṣe máa dá ẹ̀jẹ̀ náà dúró. Àwọn èròjà kan máa ń wà nínú ibi tí a máa ń kó àwọn ìrinṣẹ́ ohun, irinṣẹ́ ìrànwọ́ àkọ́kọ́ sí. Níbẹ̀ ni a ti máa ń mú irú àwọn èròjà yìí tí wọ́n á lò fún ẹni tí ó farapa, kí ẹ̀jẹ̀ kó lè dáwọ́ ẹ̀jẹ̀ dúró kí ó tó di wípé àwọn dókítà tí ó mọ iṣẹ́ yóò dé tàbí kó tó di wípé a gbé ẹni tí ó farapa lọ sí ilé ìwòsàn tí yóò ti gba ìtọ́jú tí ó péye. Síṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tí ó bá farapa ó ṣe pàtàkì. Kí àwọn tí ó sì jọ ń ṣe iṣẹ́ náà kí wọ́n ní ìmọ̀ rẹ̀ ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ni àsìkò náà ni èmi náà ti ní ìmọ̀ bí a ṣe lè ṣe ìrànwọ́ àkọ́kọ́, ohun tí ènìyàn máa lò àti ohun tó ṣe pàtàkì bóyá ẹni yẹn kò tí è ó dákú, kò le mí dáradára. Bá ṣe máa di imú rẹ̀ táa máa fẹ́ atẹ́gùn sí ní ẹnu tí a sì máa fi ọwọ́ sí òokan àyà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ìmọ̀ yẹn ni wọ́n kọ́ wa kí olúkúlùkù wa kí a lè ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún ẹnikẹ́ni tí ó bá farapa tí ó bá sì wà ní tòsí ọ̀dọ̀ wa ní àkókò náà.